Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ bó ṣe yẹ kí n bá wọn ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sì máa ń fi ọ̀wọ̀ fún wọn. Àwọn tó bá jù mí lọ lẹ́nu iṣẹ́ tàbí àwọn tí mo bá ní ẹnu iṣẹ́, mo máa ń bọ̀wọ̀ fún wọn. Mo sì máa ń ṣiṣẹ́ mi déédé bó ṣe yẹ kí n ṣe.

Hmm, a bí mi ní oṣù kẹf-- oṣù kẹfà, ọjọ́ kọkàn dín ní ogún, ní ọdún 1979 ni a bí mi.

Orin, orin tí mo fẹ́ràn jù láti má gbọ́, òun ni orin àwọn Krìsìtẹ́nì. Mo fẹ́ràn láti má gbọ́ orin àwọn Krìsìtẹ́nì, àgàgà orin tí a máa ń kọ ní jẹ̀lẹ́ńkẹ́ láti fi máa yin Ọlọ́run. Nítorí pé mo fẹ́ràn láti máa yin Ọlọ́run lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni, orí máa máa fọ́ mi. Tí mo bá ti ṣe iṣẹ́ tí ó pọ̀ jù, ó yá ní àkókò tó yẹ kí ń sinmi. Tí mi ò bá sinmi, màá máa ní ẹ̀fọ́rí níbi ẹgbẹ́ orí tàbí ibi iwájú orí mi. Orí mi a máa fọ́ mi gidi gan ni o.

Well, èmi ò tíì di ọ̀gá ilé iṣẹ́ tí ó máa ń fi owó kún owó àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n mo máa ń ta ọjà, àwọn tó sì máa ń ra ọjà lọ́wọ́ mi, mo máa ń fi owó kún owó ọjà wọn, ṣùgbọ́n kó kì í n pọ̀ ju díẹ̀díẹ̀, mo máa ń fi ń kún.

Mo fẹ́ràn láti kọ́ èdè Hausa. Òhun mi kí n gbọ́ èdè Hausa tàbí èdè Igbo ṣùgbọ́n mo ti gbìyànjú láti gbọ́ èdè yìí mi ò gbọ́. Bóyá tí torí wípé mi ò gbé ní sàkání ibi tí wọ́n ti ń sọ èdè náà.

A! Èmi ò tí wọ inú ọkọ̀ òfuurufú rí o. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá ní àǹfààní láti wọ inú ọkọ̀ òfuurufú, a wùnmí kí n jókó sí ẹgbẹ́ fèrèsé, kí n dẹ̀ máa wo àwọn ǹkan tí ó wà nínú òfurufú àti àwọn ǹkan tí ó wà ní ilé.

Well, mò o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àti ọ̀wọ̀ọ̀dọ̀wọ̀ tí àwọn kan bá ṣetán gẹ́gẹ́ bí olórí nínú ẹ̀sìn ìgbàgbọ́, wọ́n á gbe fún àwọn mìíràn káwọn náà tún tẹ̀síwájú níbi tí wọ́n parí ẹ̀ sí. Tàbí bóyá olórí ìjọ sàláìsì á gbe fún ọmọ wọn tàbí ẹni tó bá tẹ̀lé wọn nínú ìjọ.

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Nítorí wípé mi kì ń ṣe aworàwọ̀. Àwọn ohun tó máa ń wo ìràwọ̀ ló máa ń mọ ìràwọ̀ ẹniyan. Mi wà á lè sọ bóyá àwọn òbí mi wọ́n ń wo ìràwọ̀ mi ní kékeré o. Ṣùgbọ́n láti ìgbà tí èmi ti ń bímọ, mi ò wo ìràwọ̀ àwọn ọmọ mi.

Èé sùúrù ni, sùúrù ni mo fi máa ń kọjú ìdènà ọkọ̀. Wọ́n ní tí ènìyàn bá ní sùúrù, bá gbé òkúta kàána, a jìnnà. So mo máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí mo bá ti ní ìdòjukọ ìdènà ọkọ̀.

Ẹ eh! Èmi fẹ́ràn láti máa jẹ oúnjẹ, pàápàá jùlọ ti oúnjẹ yẹn ti ò bá pọ̀, màá jẹ ẹ. Tó bá sì jẹ́ oúnjẹ tó pọ̀ náà, màá jẹ ẹ. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó kún, oúnjẹ tó pọ̀. Ṣùgbọ́n ko wá ṣe pé kí n wá jẹ àjẹjù oúnjẹ kí n má lè dìde o.

Ẹ̀mi máa ń ṣeré lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n bí eré ìdárayá ka máa mú inú àwọn ènìyàn dùn, mo fẹ́ràn láti máa ṣe irú àwọn eré báyìí. Torí mi fẹ́ kí àwọn èèyàn wà ní ẹ̀gbẹ́ mi kan máa ní kí inú wọn má dùn. So mo fẹ́ràn láti máa mú inú àwọn ènìyàn dùn, pàápàá jùlọ àwọn ènìyàn tó bá wà ní àyíká mi tàbí àwọn tí mo bá rí pé wọ́n n ronú, màá gbìyànjú niwonbá temi láti jẹ́ kí inú wọn dùn.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi, màá rí pé gbogbo ọjà mi èyí tí ìdẹ̀tì bá wà lára wọn, màá mééṣuọ̀ wípé à ń tónitóni. Màá sì kó gbogbo àwọn ọjà yẹn ibi tó bá yẹ kí olùkálùkù kí ó wà, màá jẹ́ kó wà níbẹ̀. Gbogbo ọjà mi ni màá nṣe ìtọ́jú rẹ̀, gbogbo ọjà mi ló ní ìmọ́tótó ló sì ní ìtọ́jú.

Dáadáa, mo fẹ́ràn oúnjẹ tó bá ní ata. Ẹ̀, àwọn Yorùbá máa ń ní "Èmi tí ò jẹ ata, èmi fẹ́lẹ́fẹ́lẹ ni". Mo fẹ́ràn kí ata kó tó oúnjẹ, kata wá nínú oúnjẹ kó ta dáadáa. Torí Africa gidi ni mí, a máa jẹ ata dáadáa níbi tí mo ti wá. Kódà màmá tó tọ́jú mi tó jẹ́ màmá ìyá mi, ó máa ń sọ fún wa wípé ká máa fi ata sínú oúnjẹ táa bá fẹ́ jẹ.

Rárá o, èmi ò kí ń wọ ìbòjú, mi ò kín ṣe àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn ló máa ń wọ aṣọ ìbòjú. Ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni èmi. Àwa máa ń lo fìlà láti fi bo orí tàbí ká lọ síkáfù láti fi bo orí wa. Ṣùgbọ́n pé aṣọ ìbòjú à kí ń bo ojú wa. Àwa máa ń ṣe ojú mi lẹ́ẹ̀ ni tí màá lọ sí church tàbí mò ń jáde.

Àkókò ètò jíjì mi, mi ò ṣe ètò kankan fún jíjì. Àkókò tó bá, tí mo bá ti jí, mo ti jí náà nìyẹn. Mo lè jí dédé aago márùn-ún, màá didé. Mo lè jí dédé aago mẹ́fà, màá dédé. Àkókò tí mo bá ti jí sí náà ni, mí nígbà kan tí màá fi àkókò jíjìn mi sí. Ṣùgbọ́n tí m bà lọ fún training níbi iṣẹ́ o, mo màá fi ní àkókò tí màá jí, aago márùn-ún ìdájí ni mo máa ń jí.

Mo fẹ́ràn láti máa fọ aṣọ ní èèmejì láàárín ọ̀sẹ̀. Ọjọ́rú àti ọjọ́ ẹtì ni ọjọ́ tí mo máa ń fẹ́ràn láti fọ aṣọ. Ṣùgbọ́n nígbà mìíràn, ó máa ń bọ́ sí ọjọ́ àbámẹ́ta nítorí iṣẹ́. Bà mí kò kín sí ààyè láti fọ aṣọ. Ṣùgbọ́n mo máa ń rí pé mo fọ aṣọ lẹ́ẹ̀mejì má sì tún gbogbo inú ilé má tún gbogbo ilé ṣe.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn, pàtàkì ló ti ń bá sùn sí orí ibisun ìyí tí ó rọ̀ dáadáa ó má rọ̀ mí lọ́rùn ṣùgbọ́n nígbà mìíràn tí a bá lọ fún training ní ibi iṣẹ́, a máa sùn sí àwọn bẹ́ẹ̀dì onírin, kò kí ń rọrùn rárá. Ṣùgbọ́n tí bá ti padà dé ilé, màá sùn sórí bẹ́ẹ̀dì tèmi tó jẹ́ moka foam.

Ìrìnàjò tí mo rí kẹ́yìn ní ibi iṣẹ́ mi, òun ni ìrìnàjò tí ilé iṣẹ́ mi rán mi lọ láti lọ ṣe ní bí i ọdún méjì sẹ́yìn. A lọ sórí omi, àwọn òyìnbó nọ kọ́ wa ní iṣẹ́ bí a ṣe lè dẹ́kun àwọn tó ń jí ọmọ gbé láti orílẹ̀ èdè Nàìjíríà lọ sí òkè òkun láti lọ máa fi wọ́n ṣe iṣẹ́ ẹrú.

Eh, a ti tóbi oṣù méjì sẹ́yìn tí mo lọ rí dókítà. Nígbà náà mo ní àìsàn ibà. Gbogbo orí mi ó ń gbóná, orí ń fọ́ mi, òtútù ń mu mi nígbà náà. Mo wáa lọ rí dókítà, dókítà sì sọ fún mi wípé àìsàn ibà ni. Wọ́n fún mi ní àwọn òògùn, wọ́n fún mi lábẹ́rẹ́, wọ́n fa omi sí mi náà rà. Lẹ́yìn ọjọ́ mẹ́ta tí mo lọ ní ilé ìwòsàn, ara mi sì bọ̀ sípò.

Yàrá ibùsùn, yàrá ibùsùn ibi tí máa ń sùn sí, òun ni mo fẹ́ràn jù nínú ilé mi. Ori gbogbo ìgbà tí ó bá ti rẹ mi tí bá dé láti ibi iṣẹ́, màá wọ inú yàrá ibùsùn mi lọ, máa dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì, màá sinmi. Tó bá sì tún dalẹ́, ibẹ̀ náà ni mo máa ń lọ jókòó sí. Tí bá tún lálejò tàbí tí ọkọ̀ mi bá ní àwọn àlejò, yàrá ibùsùn ní èmi máa ń lọ jókòó sí torí mi ni ń fẹ́ràn láti ba àìṣẹ́ wọn jẹ́.

Mo fẹ́ràn láti máa kí àwọn ènìyàn lórí fóònù mi, nítorí pé fóònù jẹ́ ohun tí ó yára láti tètè máa kí àwọn ènìyàn, ó sì jẹ́ ohun tí ó yára jù ká máa kọ ìwé ránṣẹ́. Àti ìgbà tí fóònù ti jáde, mo fẹ́ràn tí màá ti e fẹ́ kí àwọn ènìyàn ní abúlé mi, ní village, à ń pè é.

Mo fẹ́ràn láti lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi. Tí bá lọ síbi iṣẹ́ tí mo dé, màá lo àkókò, ìwọnba àkókò tí mo bá ní pẹ̀lú àwọn ẹbí mi, àwọn ọmọ mi àti ọkọ mi. Then ní weekend, mo fẹ́ràn láti máa bá àwọn ẹbí mi ṣeré tàbí ta bá nìkan ṣé àjọ máa ń wà papọ̀. Mo ya àkókò sọ́tọ̀ fún àwọn mọ̀lẹ́bí mi.

Well, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹran jíjẹ. Ṣùgbọ́n bí mo fẹ́ràn láti jẹ adìẹ, adìẹ tàbí àwọn ẹran ìgbẹ́. Ṣùgbọ́n tí a bá sọ nípa ẹran màlúù, mi ò fẹ́ràn láti jẹ ẹran màlúù. Àwọn ẹran tí mo fẹ́ràn láti jẹ ẹran adìẹ, àwọn ẹran ìgbẹ́, then ẹran ògúnfe. Mo fẹ́ràn láti máa jẹ ògúnfe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Ẹ̀kọ́ kan ni mo máa ń lò torí kò sí ààyè láti má lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo fẹ́ràn láti lo ohùn mi. Bí mo bá lo ohùn mi, ohùn mi ó dáa.

Ètò owó iṣẹ́ ó pín sí oríṣìíríṣìí ọ̀nà. Ètò owó iṣẹ́ tí bá gba owó iṣẹ́, ó ní àwọn tí mo ti ṣètò fún láti fi máa dá ajọ, ó sì ní àwọn tí mo ṣètò fún láti fi ra oúnjẹ sílé, àwọn tí mo ṣètò ẹ̀ fún owó mọ́tò. Mo pín wọn sí ọ̀nà tí ó pò. Pé kò dára, kéèyàn fi ọ̀wọ́ mẹ́wá, ọ̀wọ́ mẹ́wẹ̀ wá. Yọ̀ruba ní, kéeyàn máa fọwọ́ mẹ́wẹ̀wa jẹun.

Yes, bẹ́ẹ̀ni o, mo máa ń na ara mi. Nígbà mí rò bóyá o ti rẹ mi, mo ti ṣiṣẹ́, gbogbo ara ti rẹ mi, màá wá na ara mi. Tàbí nígbà mí ran bóyá mo sùn, mo ṣẹ̀ṣẹ̀ jí, màá na gbogbo ara mi pátápátá, pátápátá, gbogbo egungun yẹn màá na. Àbí lọ́wọ́ àárọ̀ kùtùkùtù tí ń bá ń ṣe ètò exercise, màá na gbogbo ara mi.

Àwọn ohun tí mo máa ń wa nínú àwọn òṣìṣẹ́ tuntun ó pò. Alákọ̀kọ̀, ẹni tó bá jẹ́ olòótọ́. Òṣìṣẹ́ tuntun tí bá fẹ́, má fẹ́ kó jẹ́ olòótọ́. Ó sì jẹ́ ẹni tó jẹ́ akíkanjú lẹ́nu iṣẹ́, ẹni tí kò ní ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, tí kò sì ní fi iṣẹ́ rẹ̀ falẹ̀, tí ò ní fi iṣẹ́ rẹ̀ falẹ̀. Ó sì gbọdọ̀ jẹ́ ẹni tí kò gbọdọ̀ ní ojúkòkòrò owó. Àwọn nǹkan tí mò ń fẹ́ nìyẹn. Tí ó sì gbọdọ̀ jẹ́ ẹni tí èèyàn lè fi ọkọ̀ tán.

Ẹ̀ àkókò ní Yorùbá ni kò kí n dúró de ẹnìkan. Máa lo àkókò mi ní ìgbà tí mo bá ríi wí pé ó yẹ kí n lo. Tí bá sì wà lórí ìlà, èèyàn ò lè sáré ju àkókò ẹ̀ lọ. Máa dúró fún àkókò mi, tó bá sì tó àkókò mi, màá ṣe nǹkan tó bá yẹ kí n ṣe.

Ka, tí iṣẹ́ bá ti pọ̀ jù nígbà mìíràn, mo máa ń gbé àwọn iṣẹ́ yẹn, mà gbe sí, mo lè pe àwọn alábàáṣiṣẹ́ mi kan bá mi ṣe. Tàbí nígbà mí, màá pa ọkọ̀ mi pé kí jẹ n sinmi, tí bá ní sinmi. Tó bá jẹ́ iṣẹ́ tí mo lè ṣe ní ọjọ́ kejì, mà gbe sí ẹgbẹ́ kan, tó bá di ọjọ́ kejì, màá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ náà.

Àwọn ímeèlì mi, mo ní ímeèlì mẹ́ta, ímeèlì mẹ́ta yìí, èèkàn wà tó jẹ́ pé orí rẹ̀ ni mo máa ń fi gbogbo àwọn nọ́mbà àwọn èèyàn tuntun tí n bá ṣẹ̀ṣẹ̀ gba ibẹ̀ ni mo máa ń gbà sí, àwọn ímeèlì kan wà tí mo máa ń lò fún ilé-iṣẹ́ mi, ẹni kan sì wà tí mo máa ń lò fún ara mi.

Dáadáa, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Àwọn iṣẹ́ kan wáa tó jẹ́ pé ilé ni mo ti máa ń ṣe. Mo sì máa ń ṣe ìpàdé láti ilé. Màá ṣe ìpàdé lórí ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Màá sì máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe ní ilé, màá ṣe é lórí fóònù mi. Màá sì fi ránṣẹ́ sí ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé, máa ń ṣiṣẹ́ láti ilé, ọ̀pọ̀lọpọ̀ mo máa ń ṣe.

Mo fẹ́ràn ọjọ́ ìsinmi tí a pè ní ọjọ́ Sunday, nítorí pé ó jẹ́ ọjọ́ tí mo máa ń sinmi dáadáa tí n bá ti lọ sílé ìjọsìn, ta ti lọ yin Ọlọ́run, ta sì ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́hun fohun tí Ọlọ́run ṣe ní ọ̀sẹ̀, á padà wálé, máa wá sinmi, á sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ bodcast àwọn ìròyìn, máa ń gbọ́ broadcast àwọn ìròyìn, àwọn ìròyìn àte han tò ṣẹ̀lẹ̀ ní àgbáyé èyí tó ṣẹ̀lẹ̀ ní orílẹ̀èdè, orílẹ̀èdè Nàìjíríà.

Rárá o, mi kìí bínú nínú ọkọ̀, èmò kò sí nígbà mí èyàn máa rí àwọn nǹkan ìbínú. Mọ̀ mọ́ maa n, mo máa ń ní sùúru tí máa fi bínú, máa ní sùúrù títí tí ó máa fi tó wà kókó tí máa fi bọlé nínú ọkọ̀.

Tí n bá délé ní ọwọ ìrọlẹ́ láti ibi iṣẹ́, màá ṣètò iná dídá fún gbogbo inú ilé mi. Tí ó bá dẹ́di ọwọ́ àṣálẹ́, a gbọ́ ìròyìn tó ń lọ àgbáyé àti ìròyìn ti ìpínlẹ̀ ibi tí a wà. Lẹ́yìn ìgbà náà, gbogbo ilé a jẹun, a sì lọ sùn.

Mo ní aṣọ tuntun tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Àwọn aṣọ tuntun kan ti ẹ̀ wà, tí mi ò tíì rán, mi ò tí gbé fún tailor tó máa bá mi rán. Àwọn aṣọ tuntun mi wá nu ni tí mi ò tíì ẹ̀, tí ì wọ̀, tí mi ò tí farakun. Àwọn aṣọ tuntun bóyá wọ́n fẹ́ ṣe ìyàwó, wọ́n gba aṣọ wá, aṣọ lọ́wọ́ wọn. Àwọn aṣọ tuntun pọ̀ lọ́wọ́ mi tí mi ò tí ì wọ̀. Ìgbà mìíràn gan-an, mo máa ń fún àwọn ènìyàn ni pé, "Kọ́ lọ máa wọ̀, tó bá ti pẹ́." Àwọn àbúrò mi náà wá dé, wọ́n kó ti wọn lọ.

Mo máa ń tètè délé ní àkókò tó bá yẹ kí n dé sílé. Àkókò tó bá sì yẹ kí dé sí ibi iṣẹ́, mo máa ń make sure pé mi o kọjá àkókò náà, màá tètè dé ibi iṣẹ́, mo sì máa ṣiṣẹ́ mi déédéé. Bo ṣe yẹ kí n ṣe, so mi fi àkókò mi ṣeré.

Mo máa ń wọ bàtà ibi iṣẹ́, bàtà kọ́kọ́ shoe. Mo sì fẹ́ràn láti máa wọ àwọn bàtà tí àwọn ológun tó máa ń wọ lọ sójú ogun tí àwọn oléyìnbó ń pè ní boot. Mo fẹ́ràn láti máa wọ̀, torí ó máa ń jẹ́ kí ara mi dá sham sham ó sì máa ń jẹ́ kí ń lè rìn dáadáa.

Mo máa ń gé irun mi ní ẹ̀ọ̀kọọkan koun ṣe gbogbo ìgbà. Bóyá irun òhun kò gùn dáadáa mọn àbí ó ń jà ní gbogbo ìgbà. Àkókò tó bá ti ń jà ni mo máa ń gé.

Rárá o, kò sí oúnjẹ tí mo ní àìsàn ìkórìíra fún. Gbogbo oúnjẹ ni jíjẹ lọ́dọ̀ te mi. Mi kò ríra oúnjẹ kankan. Mo fẹ́ràn gbogbo oúnjẹ tó bá wà ní àyíká mi. Oúnjẹ gbogbo ẹ jíjẹ ni, kò sí pé mò ń kórìíra oúnjẹ kan.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sá eré. Eré tí mo máa ń sá, eré e one hundred meter, two hundred meter relay race. Àwọn eré tí mo máa ń sá nìyẹn. Mo fẹ́ràn láti sá àwọn eré bẹ́ẹ̀ kí n sá eré kó sì gba àmì ẹ̀yẹ fún un.

Bẹ́ẹ̀ni, mi ò kí ń dá nìkan jẹ àwọn oúnjẹ mi. Mo fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú àwọn ènìyàn tó bá wà ní àyíká mi tàbí níbi tí mo ti ń jẹun. Yálà kó jẹ́ ọmọdé ni tàbí àgbàlagbà, àjọ jẹ torí àjọ jẹ ló máa ń dùn.

Bẹ́ẹ̀ni, tí ebi bá ń pa mí, mo máa jẹun nínú ọkọ̀ mi ti a bá ń jáde. Ìyẹn tí ebi bá ń pa mí o, mo máa jẹun nínú ọkọ̀ tá bá ń jáde, màá jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tí ebi ò bá pa mi, mo lè máa jẹun, má jẹ bíi gálà, mo lè jẹ bíi ìrẹsì àbí snack.